Oṣù keje ọdún òun ni oṣù tí mo fẹ́ràn jù. Oṣù yìí ni wọ́n ń pè ní oṣù July. Ehn, oṣù yìí ní, ehn, àwọn èèyàn ńlá, àwọn èèyàn ńlá, òun ni ó jẹ́ ọjọ́ bí wọn, tó sì jẹ́ wípé lára àwọn èèyàn pàtàkì ní ìlú wa yìí, òun ni wọ́n bí nínú oṣù yìí. Tó sì jẹ́ pé èmi náà èèyàn pàtàkì ni mí, oṣù yii náà ni won bi emi náà. Èyí nìdìí pàtàkì tí mo fi fẹ́ràn oṣù yìí. Ehn, oṣù yìí jẹ́ oṣù tí ó ní ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n, tí ó sì jẹ́ wípé, ehn, tí a bá ti oṣù yìí, ó má ń, ó má ń, ó má ń fi atọ́ka pé a ti bọ́ sí ìbẹ̀rẹ̀, ehn, ìbẹ̀rẹ̀ ìlà kejì ọdún òun ni. Tabá ti mú oṣù yìí tán, oṣù márùn ún ló kù lẹ́yìn oṣù yìí, tí ó sì jẹ́ wípé nínú oṣù yìí, òun ni èmi náà máa ń ṣe ọjọ́ bí mi, ehn, ọjọ́ kẹ-- ọkọ-- ọjọ́ kejìdínlọ́gbọ̀n ni mo máa ń ṣe ọjọ́ bí mi nínú oṣù yìí. Ehn, tó sì jẹ́ wípé ọjọ́ yìí, ọjọ́ ìdùnnú, ọjọ́ ìdúpẹ́ n ló jẹ́ fún mi. Ọjọ́ tí inú mi máa ń dùn tí mo sì máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó tún jẹ́ kí ń rí ọdún mi, wípé mo tún tayọ. Ehn, mo tún wà lára àwọn tí ó kàyẹ́ láti jẹ́ kí orí ọdún mi ti-- ó sì jẹ́ wípé, òun, ó ní bí mo ṣe máa ń ṣe ayẹyẹ ọjọ́ bí mi lọ́dọọdún. Ehn, oṣù yìí ló jẹ́ wípé èmi gbọ́lá fún tí mo sì mọ̀ pé, ehn, ọpẹ́lọpẹ́ wípé.

Bẹ́ẹ̀ni, èmi máa ń mu òògùn lójoojúmọ́. Òògùn ójoojúmọ́ tí mo máa ń mu yìí òun ni òògùn ìfúnpa, tí ó sì jẹ́ wípé àwọn onímọ̀ isègun òun ni wón fún mi ní òògùn yìí nígbà tí mo lọ ṣàyẹ̀wò kẹ́yìn. Ẹ̀, ìgbà tí wọ́n, kí wọ́n tó fún mi lóògùn yìí, ara àwọn nnkan tó ń bá mi sọ ní pé wọ́n sọ fún mi pé mo ní ìfúnpa tí mo sì nílò láti mójútó nítorí àwọn ọṣẹ ti kíní yìí, tí àìsàn yìí tó máa ń ṣe ní ara. Nítorí pé wọ́n sọ fún mi pé ó ṣe é ṣe kó ba, ẹ́, ojú kí ìfúnpa yìí kó fa, ẹ́, ẹ́, kí ìfúnpa yìí àti ẹ̀jẹ̀ rú rú. Wọ́n ṣe, wọ́n ní ó ṣe é ṣe kó ba àwọn, àwọn ẹ̀yà ara tó pàtàkì dáadáa, gẹ́gẹ́ bí i kíndìnrín, ẹ́, gẹ́gẹ́ bí i ojú àti, ẹ́, ọpọlọ. Wọ́n sọ fún mi pé òun ló máa ń fàá nígbà mí ti ń awon èèyàn mi fi máa ń ní àìsàn, ẹ́, ẹ́, àìsàn stroki tí ó sì jẹ́ wípé, ẹ́, wọn ò ní lè, wọn ò ní lè máa ṣe, wọn ò ní lè dìde kóro lojú kan tàbí ká máa ṣe ohun tí wọ́n ṣe tẹ́lẹ̀. Wọ́n sì kìlọ̀ fún mi wípé mo gbọ́dọ̀ máa lo òògùn yìí lójoojúmọ́ láti lè dènà gbogbo àwọn, ẹ́, àwọn àìsàn tí wọ́n sọ yìí. Torí, ẹ́, ítorí náà ló fi jẹ́ wípé tí mo bá ti ti ibiṣẹ́, ọwọ́ alẹ́ tí mo bá ti ti ibiṣẹ́ dé, kí n tó sùn ní alẹ́, mo máa sábà lo òògùn yìí. Nítorí òògùn yìí, ẹ́, àwọn igbà kan wà tó fi máa ń fo mi lórí tí mo bá lò ó ní àárọ̀. Ẹ́, ìdí pàtàkì yìí tí mo fi máa ń lò ó ní ọwọ́ alẹ́ tí mo bá fẹ́ sùn. Ìgbà tí ó bá fi máa ń ma ṣiṣẹ́ sí, ojú ọ̀run ni màá wà. Kò ní, mi ò ní ní, mi ò ní ní, ẹ́, mi ò ní, ẹ́, kò ní jẹ́ pé ìníra orí fífọ́ òun ni ó wà. Jẹ́ kí n máa ní, ni yóò di, yóò máa dààmú mi. Mi ò ní ní dààmú orí fífọ́ láti ojú ọ̀run. Kí ó sì jẹ́ pé tí mo bá ti di àárọ̀ ọjọ́ kejì, òun náà ni màá sì wà ní àlàáfíà, màá wà ní pípé. Ẹ̀, àwọn òògùn míì wà tó jẹ́ pé omáa ń mu àwọn mi tọ̀. Ṣùgbọ́n èmi ò kí ń tọ̀ ní a laalẹ́. Ẹ̀, ju eekán pẹ́rẹ́ lọ tí màá ti tọ̀ ní eekan, mo tún ti padà sí orí ibùsùn mi niyẹn tí èmi sì ń bá òrùn mi lọ. Ẹ̀, òògùn àwọn èèyàn, àwọn èèyàn lọ́ máa ń lo òògùn lójoojúmọ́ lágbàyé. Kí ó sì jẹ́ wípé eléyi kon ṣe wàhálà. Nítorí wípé, ẹ́, ìdènà ohun burúkú ó dára ju kí ohun burúkú òun kó ṣẹlẹ̀ sí èèyàn lọ. Ẹ̀, ohun tó ti dá náà ni wọ́n ní pé, ẹ́, ẹ́, ó dára kí èèyàn mọ àwọn ara ẹ. Wọn ò ní wọ́n ni èèyàn mọ̀. Ẹ̀, ẹni tó bá jẹ́ pé ó má fún lóògùn tó máa ń lò dáadáa, ẹ́, ó máa fi dènà àìsàn tí yóò dà gúnlẹ̀ náà ni. Nítorí wípé tí àìsàn bá dà gúnlẹ̀, àsìkò òun ni èèyàn máa ń mọ rirí àlàáfíà. Ẹni tó bá lọ sí ilé ìwòsàn, òun ni yóò mọ ohun tó ju àwọn èèyàn rí bi wa n ṣe náwó, ó ná náà ra. Eléyìí ló fi jẹ́ wípé tí èèyàn bá ní àǹfààní láti dènà kí àìsàn dà gúnlẹ̀, ohun tí ó yẹ kó tètè mójútó le léyìí. Tí ó sì jẹ́ wípé ìdí pàtàkì ni yìí tí èmi fi máa ń lo òògùn yìí lójoojúmọ́. Ó tile jẹ́ pé kò sí ohun tó rọrùn fún mi láti máa jẹ́, láti máa ṣe. Torí pé òun òògùn, òògùn kò ń ṣe, òunjẹ.

Bẹ́ẹ̀ ni mo ti lọ sí àgọ́ rí. Àgọ́ tí mo lọ òun ni àgọ́ táwọn Mùsùlùmí tádá sílẹ̀ tí ó sì jẹ́ wípé, ẹ́ àwọn ẹ́ Mùsù-- ẹ́ akẹ́kọ̀ọ́ Mùsùlùmí tí wọ́n ń pè ní MSS, òun ni wọ́n gbé àgọ́ yìí kalẹ̀. Ẹ̀ nídi ìgbà àgọ́ yìí òun ni wọ́n ń fún wa ní ìtanijí, ẹ́ àti ìbánisọ̀rọ̀ ọlọ́jọ́ mẹ́rin tí ó sì jẹ́ wípé, ẹ́ àti dé ibẹ̀ láti ọjọ́ àbámẹ́ta, òun láti dé ibi ìpagọ́ yìí. A ti ọjọ́ Ẹtì, ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì láti dé ibi ìpagọ́ yìí tí a sì kúrò níbẹ̀ ní ọjọ́ ẹ́ ì-- ọjọ́ Ọ̀ṣẹ̀gún, òun la kúrọ́ ní ibi ìpagọ́ yìí. Níbi ìpagọ́ yìí òun ni wọ́n ti fi ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ti fi kọ́ wa ní ọ̀rọ̀ Ọlọ́run tí ó sì jẹ́ wípé wọ́n ń kọ́ wa ní-- ẹ́ fún wọ́n ṣe wáàsí fún wa lórí àwọn ẹ́ àwọn ìgbà tí a ṣe máa ma gbé ìgbésí ayé wa tí ó sì jẹ́ wípé wọ́n gbàdúrà fún wa náà, àdúrà ìdarí jí èsé àdúrà ẹ́ bí a ṣe máa ma rí ìlọsíwájú ní gbogbo tí a bá ń ṣe. Ẹ́ àsìkò tí mo fi lọ ìpagọ́ yìí jẹ́ àsìkò tí ó jẹ́ àsìkò ìsinmi fún mi tí mi ò sì ní ǹkan kan tí mo padà nà án. Boyá ni yálà nínú owó ni àbí nínú iṣẹ́ ni torí pé ẹ́ èmi, ẹ́ àsìkò tí wọ́n máa ń fi àwọn ìpagọ́ yìí sí, ó máa ń jẹ́ àsìkò bí ẹ́ oṣù, oṣù tó kẹ́yìn nínú ọdún tí ó sì jẹ́ wípé àsìkò yìí bí àsìkò ẹ́ ìsinmi ló máa ń jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ẹ̀ lé lú gangan ló fún mi ní àǹfààní láti lè lọ sí ìp-- ẹ́ lọ sí ìpagọ́ ẹ́ àgọ́ yìí tí ó sì jẹ́ wípé ẹ́ èmi kọ́ ẹ̀kọ́ kan àbọ̀ mi ní ìdí nínú ìpagọ́ yìí. Ẹ̀ èmi sì tún, ẹ́ wọ́n sì tún jẹ́ wípé ìpagọ́ yìí ní owó tí a san ni ò gan ni lára tí wọ́n sì pèsè oúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ pẹ̀lú ẹ́ ìbòsùn tí a máa ń sun fún wọn tí ó sì jẹ́ wípé wọ́n gbìyànjú láti jẹ́ kí ẹ́, ẹ́ láti jẹ́ kí a wà lára-- a wà ní, a wà làlá fi àn. Wọ́n ń gbìyànjú láti jẹ́ kí ẹ́ ká máa wó ni ríni rara nínú ìpagọ́ yìí. Ilé yìí ló jẹ́ ará kan tó jẹ́ ìwúrí fún mi torí mo gbàgbọ́ pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ìwé òun ni wọ́n àìní lè, wọ́n àìní ẹ́ owó púpọ̀ láti lè ṣe ǹkan ṣùgbọ́n bí wọ́n ṣe ṣètò ọ̀un, òun ni ó jẹ́ ẹni tí ó, ó ní, ó tó, tó, tó ní ìtumọ̀ tí ó sì yẹ kí ó fi gbogbo èyàn lọ́kàn bá lẹ̀ tí ẹni kankan gbogbo wa, a ò sì fẹ́ kí ẹni kankan nínú wa kí a pa, kába mọ́, pa wá sí ibi ìpagọ́ náà. Ẹ̀ inú gbogbo wa sì dùn àsi kába mọ́ ní a wá sí ìpagọ́ náà nípari.

Ní ọ̀sẹ̀ tó kọjá, òun ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, eléyi ṣẹ̀lẹ̀ torí pé mo tètè kúrò ní ibi iṣẹ́ ní ọdún tán wí yìí tí èmi sì ń lò láti lọ wa oúnjẹ jẹ. Mo sì, mo sì, gbe ọkọ̀ mi, mo sì, páàkì ọkọ̀ mi sí, iwájú ilé oúnjẹ náà tí mo wọ inú bẹ̀ lọ. Eléyí ni mo sì sọ pé kí wọ́n fún mi ní, ìrẹsì, ìrẹsì jọ̀lọ́ọ̀fù pẹ̀lú, eran chicken, pẹ̀lú ohun ọtí ẹlẹ́rìndòdò, tí a, tí a mọ̀ sí Chivita, tí ó sì jẹ́ wípé, ehn, wón sì gbé wá fún mi ní ìgbà tí ó pẹ́. Bí i ìṣẹ́jú mẹ́wàá, oúnjẹ tí mo bèèrè ó tì de wá wájú mi tí mo sì bẹ́rẹ̀ sí jẹun. Mo sì lò ó bí ìṣẹ́jú ọgbọ̀n ní ilé, ilé oúnjẹ náà. Oúnjẹ tí wọ́n tà fún mi ni oúnjẹ tí ó dára, tí ó sì jẹ́ wípé ó dùn lẹ́nu tí àwọn èròjà rẹ̀ tó sì wù wá. Tí àwọn èròjà rẹ̀ tí ó báradọ́gba. Oúnjẹ òun ni oúnjẹ tó ládùn tí ó sì jẹ́ wípé èmi kò kábàámọ̀ pé mo jẹ oúnjẹ náà.

Èmi kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀rọ ayárabíàṣá, ẹ, ṣùgbọ́n nílé iṣẹ́ wa, òun ni a ní àwọ́n tí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ yìí tí ó sì jẹ́ wípé láti ìgbà dé ìgbà, òun ni a máa ń pè wọ́n láti wá ránwa lọ́wọ́. Tí a bá ti ní, ẹ́, ìṣòro pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá wa, òun ló jẹ́ wípé a máa pe àwọn amójú ẹ̀rọ wọ̀nyí tí wọ́n ó sì bá wa yẹ ẹ̀rọ náà wò. Tí in tí wọ́n bá sọ fún wa wípé ká ṣe ní ká gbé nígbèsè, òun ni àwa yóò sì gbé nígbèsè. Tó bá jẹ́ wípé ẹ̀rọ náà ó ti yọ ọwọ́ tí ó ṣe é tún ṣe ni, ẹ wán sọ fún wa wípé ká ra òmíràn tí ilé iṣẹ́ yóò ṣì ṣe léyìí ní wáranṣiṣa. Tó bá jẹ́ wípé in tí a máa nílò láti ra ǹkan sí ni, àbi bo ya amáa need lílò láti ṣe ìmójútó ìmójú dé ìwọ̀n rẹ̀ ni, ẹ́, a ṣì máa ṣe eleyìí ná. Tí ó sì jẹ́ wípé àwọn amójú ẹ̀rọ wa òun ni, ẹ́, wọ́n máa ń bá wa rí ojútùú sí àwọn ìṣòro tí ó bá ń bá ẹ̀rọ ayárabíàṣá wa jà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Eleyìí oùn elé yìí ó tún wá jẹ́ wípé ó tún máa ń yá tí ko n ṣẹ̀ n tó máa ń gbà wá ní àsìkò. Tí ẹ̀rọ kan bá ti bàjẹ́ báyìí, ká tó rí ọjọ́ náà tí ọjọ́ kejì a ti wá ojútùú sí, torí pé, ẹ́, àwọn àsìkò tí ẹ̀rọ fi bàjẹ́ òun, ẹ́, àwọn oníbàárà wa wọ́n á ti má wọ́n á ti máa lọgun láti gbọ́ látọ̀dọ̀ wa, wọ́n á ti máa béèrè wá tí àwa kò sì fẹ́ ká máa ja, dáwọn oníbàárà wa dúró. Àwa máa ń fẹ́ láti tètè jẹ́ kí a tetè ṣe ìbádọ́, ẹ́, ká tètè dowo pọ̀ pẹ láwọn oníbàárà wa kí ìbáṣepọ̀ wa kó sì gúnregé gẹ́gẹ́ bí ó ṣe wà tẹ́lẹ̀. Eleyìí ló fi jẹ́ wípé àwa kì í tẹ́tì láti tètè wá ojútùú sí ìṣòro kíṣòro tí ó bá ń bá ẹ̀rọ ayárabíàṣá wa jà. Ẹ̀m, àwọn oníbàárà wa náà sì ti mọ̀ pé tí àwọn ò bá dé ọ̀dọ̀ wa táwọn ò bá lè gbọ́ látọ̀dọ̀ wa láàárín ọjọ́ kan kó tó di ọjọ́ kejì, ó dá wọn lójú wípé àwa yóò sì kàn sí wọn. Tí eleyìí tí ó sì tún jẹ́ oun ìwúrí, oun tí àwọn oníbàárà wa náà ti lù wá lọ́gọ ẹnu sí pé ó jẹ́ ara àwọn ǹkan tí àwọn fi ní ìfẹ́ láti máa bá wa dowó pọ̀. Tí àwa náà tá sì máa n gbìyànjú láti jẹ́ kí, ẹ́, a ṣiṣẹ́ dáradára fún àwọn oníbàárà wa ká sì fún wọn láwọn ọjà tó poju owó àwọn ọjà tó pé tó níye tó péye ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, èmi, èmi, mi máa ń jiyàn pẹ̀lú àwọn akẹgbẹ́ mi ní ọ̀nà tí ó mọ́pọlọ wá, ní ọ̀nà tó si jẹ́ pé a máa fi ń gba kẹ́kọ̀ọ́. Nítorí pé a gbà wípé oníkálukú ni ó ní èrò ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó sì fi ojú ọ̀tọ̀ọ̀tọ̀ wo ọ̀rọ̀. Eléyìí ló fi jẹ́ wípé àwọn tí a máa ń sábà jiyàn ni lórí òun ni ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ eré ìdárayá, àwọn nǹkan méjì pàtàkì yìí ni a máa ń sábà jiyàn le lórí. Ọ̀rọ̀ ètò òṣèlú ilẹ̀ wa ni ó jẹ́ wípé ojoojumo hin ni a máa ń gbọ́ ìròyìn kán abi omìíràn lórí àwọn tó ń ṣe ìjọba lé wa lórí, tí ó sì jẹ́ wípé oníkálukú òun ló ní eni tó ní lérò nípa ìjọba àti bó ṣe ń ṣe ìgbéléwọ̀n wọn sí. Ehn, lára àwọn ibí iṣẹ́ n ta lara àwọn tí a jọ ń ṣiṣẹ́ papọ̀, òun lọ́na ní àwọn tó jẹ́ wípé, ehn, wọ́n nífẹ̀ẹ́ sí gbogbo àwọn nǹkan tí ìjọba ń ṣe. Yála wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ni o, tàbí kí ó jẹ́ wípé àwọn kan nífẹ̀ẹ́ ẹni tí ó ń ṣe ìlú, òun ni àwọn ọ̀rọ̀ wọn ló fi máa ń dàbí wípé agbèji fun ìjọba wọn ni wọ́n ní gbogbo ìgbà. Tí àwa kan sì wà tó jẹ́ wípé àwa máa ń ronú pé ìjọba ṣe yí máa ṣe irú nǹkan báyìí, irú nǹkan báyìí ló tọ́, irú nǹkan báyìí ló yẹ. Tí àwa sì máa ń rìn àjò láti, ehn, bá àwọn à tí láti yiri àwọn ìgbésẹ̀ ìjọba tí a bá rò pé ó kú díẹ̀ káàtò. Ehn, àwọn ọ̀rọ̀ yìí ni a jọ máa ń fa láàrin ara wa tí ó sì jẹ́ wípé àwọn èèyàn yìí, àwọn náà bó ba ṣe mú ọrọ̀ tán ba ṣe mú èrò tí wọ́n wá ni àwa náà máa sọ èrò titi wa tí ó sì a sì gbà wípé kò sí ẹni tí èrò rẹ̀ tó máa burú níbí ní tó, tó, tó ní èrò burúkú níbí tí gbogbo èrò burú èrò rẹ̀ ló burú pátápátá. Nítorí pé nínú àìda dáadáa náà wà ń bẹ. Ehn, àwọn tí wọ́n ní tán tí wọ́n ń sọ̀rọ̀ bí i agbèfọ̀ba, àwọn náà ní ó àwọn náà ní, ehn, wọ́n ní, ehn, ọ̀rọ̀ tí wọ́n lè fi gbe lẹ́sẹ̀ tó sì yẹ kó tá bá yiri ẹ̀ wò. Àwọn ọ̀rọ̀ yìí ó máa ń jẹ ẹni tó máa ń tó máa àwọn òótọ́ máa ń wà ń bẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwa tí àwa náà sì ń ta máa ń bu ẹnu àtẹ́ lu àwọn nǹkan kọ̀ọ̀kan tí ìjọba bá ṣe kó ṣe pé àwa náà kó ṣe pé a fẹ́ jẹ́ èèyàn burúkú.

Èdè ìrẹlẹ àti ohùn dundun ni mo fi máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ torí pé mo gbà wipé àwọn oníbàárà òun ló sì fi ló sì jẹ́ ìdí pàtàkì tí a fi si fiwà lẹ́nu iṣẹ́. Tí ò bá sí àwọn oníbàárà wa kò lè sí àwa torí pé, ẹ́ ìtọ́jú àwọn oníbàárà wa òun ni a máa ń ṣiṣẹ́ fún. Tí àwọn oníbàárà wọn bá máa ń nífẹ̀ẹ́ sí ìṣe tí à ń ṣe, ẹ́ eleyìí ó dè náà kanle wá máa bá wa ra'jà. Tí eléyìí ó sì le fa kí ilé iṣẹ́ wa kó má sì lè ṣiṣẹ́ dáadáa mo bíi ti tẹ́lẹ̀. Ẹ̀m eleyii ló fi je ipé a máa ń gbìyànjú láti ẹ́ pàtàkì àwọn oníbàárà wa lẹ́nu iṣẹ́, tí ó sì jẹ́ wípé àwọn oníbàárà wa òun ni àwọn náà ni wọ́n máa ń bu iyì fún ilé iṣẹ́ wa. Ẹ̀ a máa ń jọ ń bọ ọlá fúnra wa ní àwa àtàwọn oníbàárà wa ni. Tó sì jẹ́ pé pẹ̀lú gbogbo bá ṣe máa ń ẹ́ bá ṣe máa ń gbìyànjú láti ṣe dáadáa sí àwọn oníbàárà wa, òun náà làwọn náà ni a máa ń kan sára sí wa. Gbogbo ohun tí oníbàárà tí wọn bá dọ́dọ̀ wá, nígbàtí tí oníbàárà bá dọ́dọ̀ wá, a máa jẹ́ kí wọ́n wà ẹ́ kí inú wọn kí ó dùn sí àwọn a a àwọn ká a máa kọ fún wọn sí àyíká tí ó dára tó rẹwà tí ó jẹ́ pé inú wọn ọkàn wọn o ko ba lẹ̀ pé ọ̀wọ̀ dáadáa làwọn wà. Ẹ̀ lẹ́yìn èyí a máa bèrè ohun tó máa fẹ́ tí ó sì jẹ́ wípé a jọ máa bá ara wa sọ̀rọ̀ pẹ̀lú ìrẹlẹ àti pẹ̀lú ọ̀nà tí ó dára jù. Eléyìí ni wọ́n fi kọ́ gbogbo àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ wa tí a sì gbọdọ̀ yájú sí oníbàárà bó ti wù lẹ́kọ̀ọ́ mp Oníbàárà tí inú bá ń bí a máa ń gbìyànjú láti fi ara ba lẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún wọn ni. Àwa kì í bínú tàbí ká jájú mọ́ oníbàárà. Eléyìí ló jẹ́ wípé ara àwọn ẹ̀kọ́ ta gba ni. Tí ó sì jẹ́ wípé ẹni tí ó bá tí ó bá tẹ̀tì nínú pé kó ṣe irú kan bá yìí òun ni ó máa ẹ́ ní ilé iṣẹ́ ni ló máa bá wí. Ẹ̀n àwa gbogbo wa lási tí mo fún ilé iṣẹ́ wa pé ara oun tó ń gbé ilé iṣẹ́ wa tó ń gbé sí ẹ́ tó ń gbé ní iyi ìníwájú àwọn oníbàárà ni yìí tí gbogbo wa sì ṣetán láti máa kó àwọn oníbàárà wa lé láti máa ẹ́ yá láti máa lè tẹ́tí sí gbogbo ohun tó máa fẹ́ ṣe, gbogbo ohun tó bá fẹ́ àti láti máa bu ọlá bu iyì kó wọn láti máa fún wọn ní àwọn ọjà tí yóò máa dùn mọ́ wọn nínú tí yóò sì máa tán àwọn ìṣòro wọn.

Bẹ́ẹ̀ni, ènìyàn tó máa n jí ní òwúrọ̀ kùtùkùtù ni mí. Mo tètè máa n jí ní ọwọ́ àárọ̀ tí ó sì jẹ́ wípé, ẹ̀, kí n tó rí bí ago máàrún, kágo márùn tọ́ lù ní àìmọye ìgbà òún ni mo ti máa n jí. Ẹ̀, tó wá pẹ́ mi tán lọ́pọ̀lọpọ̀ ọgbà lójoojúmọ́. Ó pẹ́ mi tán màá tí jí ní ago márùn ún ààbọ̀. Ẹ̀, tí ó sì jẹ́ wípé ago jí mi gan an tí mo ti-- tí ago jí mi kó tó pé ó dùn, ohun lè mi gan yóò ti jí. Yálà kí n ti lọ jítọ̀ kó rù má wà máàní àbí kó jẹ́ pé kí n ti jí fúnra mi, kí n ti máa ṣe iṣẹ́ kan ààbò mi rán lọ. Ẹ̀, eléyìí ni, ẹ́, bí mi ṣe máa n ṣe ètò, ẹ́, bí mo ṣe máa n ṣètò ohun kan tí mo bá fẹ́ ṣe. Láàárọ̀ tí mo bá máa n bẹ-- ṣètò bí mo ṣe máa bẹ̀rẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan tí ó sì jẹ́ pé tí mo bá ti jí tí mo ti bẹ̀rẹ̀ sí í ṣe, ẹ́, tí mo ṣe bẹ̀rẹ̀ sí í ṣe ìpese, ìpalésè bí mo ṣe fẹ́ lo ọjọ́ òun, ohun náà ni mo ti gbà wípé bí mo bá ṣe bẹ̀rẹ̀ ọjọ́ òun ó ṣe é ṣe kó làpa lórí bí ọjọ́ náà yóò ṣe lọ pẹ̀ fún mi. Ẹ̀, Òwúrọ̀ báyìí nì emi mọ̀ pé tí mo bá ti tètè bẹ̀rẹ̀ sí í ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe, ẹ́, àǹfàní ńlá la wà fún mi láti ṣe àṣeyọrí lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà. Àwọn ìgbà tí mo bá pẹ́ jí, mo máa n sábà kánjú ṣe nǹkan tí ó sì jẹ́ wípé mo máa n làpálára iṣẹ́ mi ní bí ó ṣe dà tí mo bá wà lẹ́nu iṣẹ́. Eléyìí ló fi jẹ́ wípé mo máa n gbìyànjú àti dìde, ẹ́, ní a, kó tó di ní ago márùn ún sí ago márùn ún ààbọ̀ ó pẹ́ tán lójoojúmọ́. Ẹ́, eléyìí máa n nira fún mi nígbà mi àgàgà àwọn ọjọ́ tí mo bá pẹ́ sùn tí mo sùn bí ọwọ́ ago kan sí bí ọwọ́ ago méjì. Yálà mo n ṣe iṣẹ́ kan lẹ́nu iṣẹ́ ni àbí mo n ṣe nǹkan kan tí ò ti ẹ̀ jẹ́ mọ́ bí iṣẹ́. Ẹ́, àwọn ọjọ́ yìí màá gbìyànjú láti, láti jí ní bí àsìkò tí mo máa n sábà jí, ẹ́, torí mi ò ní fẹ́ kẹ́ léyìn kó pa iṣẹ́ mi lára. Ẹ́, eléyìí ló sì jẹ́ wípé mo ti fi kọ́ra láti kékeré mi tí ó sì jẹ́ pé ó ti bá mi láradàgbà tí mo sì n ṣe é ní gbogbo ìgbà àti ní ojoojúmọ́. Ó dà gan an ní àwọn ọjọ́ òsì mi, ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú, ẹ́, mo máa tún tètè jí láàárọ̀ kùtùkùtù torí ó ti mọ́ mi lára.

Èmi kò ní ìdí láti sèwádi àwọn abábī ṣíṣẹ́pọ̀ mi tí ó bá ń ṣe wípé ó bá ń jẹ dandan tí ó sì jẹ́ wípé fún ìlọ̀ í síwájú ilé iṣẹ́ oun ni, tàbí kó jẹ́ wípé iṣẹ́ tí àwọn ehn olugba se, olùgbàwa siṣẹ́ àwọn tó gbà mí síṣẹ́ tàbí iṣẹ́ tí àwọn ọ̀gá mi lẹ́nu iṣẹ́ tóń gbé fún mi ni eleyii. Eleyìí ló fi jẹ́ wípé, eh, gbogbo wa la máa ń gbìyànjú láti ṣiṣẹ́ wa kárakára tó sì jẹ́ wípé à níló keeyan kan kó ṣe máa sewádìí wa kó tó di pé a máa ṣe tiṣẹ́ ta máa ṣe. Ṣùgbọ́n ta bá rí òṣìṣẹ́ tí ó ń ṣemelẹ̀ àbí tí ìwà ọwọ́ rẹ̀ ò mọ́ lẹ́nu iṣẹ́, ta bá rí òṣìṣẹ́ tíwà ọwọ́ rẹ̀ ò mọ́ tàbí tó ń ṣemelẹ̀ lẹ́nu iṣẹ́, a máa ń gbìyànjú láti, eh, láti pe àwọn àká ọ̀ṣìṣẹ́ yii sí àkíyèsí kó tó di wípé a gbé ìgbìmọ̀ dìde síi láti wádìí àwọn bó ṣe ń ṣiṣẹ́ rẹ̀ sí, tí ó sì jẹ́ wípé ó lè jẹ́ ìgbìmọ̀ elẹ́nu méjì tàbí kó jẹ́ ìgbìmọ̀ elẹ́nu mẹ́ta ló máa sewádìí ẹni tí a n wí. Eh, tí ó sì jẹ́ pé èmi náà mo máa ń wà láàrin àwọn ìgbìmọ̀ tọ́n bá gbé kalẹ̀ ní àwọn igbà míiràn láti wádìí àwọn tá jọ ń ṣiṣẹ́ pọ̀. Eléyìí, eh, ni mo mọ̀ pé ó lè ṣe, ó lè ṣẹlẹ̀ sẹ́ni kankan nínú wa. Eh, nítorí ìdí èyí ni mo sì fi máa ṣiṣẹ́ mi bó ṣe to atí bó ṣe yẹ. Eh, tí ó fi jẹ́ wípé èmi ò ní fààyè lẹ́ fún irú nǹkan báyìí. Àwọn miì máa ń wádìí ara wọn láti lè rí àṣìṣe ara wọn, ṣùgbọ́n èmi kì í ṣe báyìí tí èmi ò sì gba wípé nígbà tí mo bá tó rí àṣìṣe ẹnìkan, n ni màá tó ní ìdàgbàsókè tàbí ilọsíwájú lẹ́nu iṣẹ́. Eh, èròngbà tèmi ni pé ojú orùń tẹ́yẹ fo láì fara kánra. Eh, tí n bá ṣe títè mi, tíwọ náà ṣe tí tiè, àwa méjèèjì a lè ní jọ ní ìdàgbàsókè, a lè jọ ní ìlọ̀síwájú. Tí tèmi ò sì ni di tiẹ lọ́wọ́. Eh, ìgbàgbọ́ tèmi léléyìí tí ó sì jẹ́ wípé ohun tí mo máa ń ṣiṣẹ́ to ní gbogbo ìgbà ni.

Ìṣòro jẹ́ ǹkan tí a má n ṣe alábàápàdé ní gbogbo ọjọ́ ayé wa àti nínú ohun ta bá n ṣe ní ilé ayé yìí tí ó sì jẹ́ wípé, ẹ́ oníkálùúkú ni ló ma kojú ìṣòro kan àbò míràn yálà nínú ayé nì o àbí lẹ́nu iṣẹ́ àbí nínú àwọn ẹbí. Ìṣòro tó wà lẹ́nu iṣẹ́, òun ni tí ó jẹ́ wípé, ẹ́ àwọn ààrin àwọn ẹlẹgbẹ́ mi tí ó ṣe é ṣe kó jẹ́ pé ó, ó, ó dé bá mi. Tí ìṣòro bá dé bá mi lẹ́nu iṣẹ́, ẹ́ tó jẹ́ pé ààrin àwọn ẹgbẹ́ mi, èmi láàrin àwọn ẹlẹgbẹ́ mi ni ìṣòro dé bá, ẹ́ màá kọ́ wo bí ọ̀nà tí ìṣòro yìí ṣe gbà wá àti àwọn ǹkan tí ìṣòro yìí tó, tó, tó gbé dáa ní. Àwọn ojú, àwọn bí ìṣòro yìí bó ṣe ti, ẹ́ bó ṣe ti, ẹ́ ti dí iná fún mi. Gbogbo eléyi ni máa wò papọ̀ tí màá sì wo, ẹ́ ọ̀nà tí màá gbà láti tán ìṣòro tàbí kí n fi yanjú ìṣòro yìí. Torí wọ́n sọ pé òkun kì í gùn kó má ní ibi tó ti wá. Ìwádìí ibi tí ìṣòro yìí ti wá ni màá kọ́kọ́ ṣe ná. Tí mo bá sì ti wádìí tí mo rí ibi tí ìṣòro yìí ti wá, mo gbà wípé, ẹ́ ojútì ti wá, ojútùú ti wá sí ìṣòro náà nìyẹn. Tí mo bá kọ, máa kọ gbìyànjú láti wá ojútùú sí fún rami pẹ̀lú ọgbọ́n àtinúdá àti ìrònú jinlẹ̀ lórí bí ìṣòro náà bíi máa ṣé yanjú rẹ̀. Tí eléyìí tí kò báà ṣéṣe tàbí tí kò bá jẹ́ fún mi, èmi yíò sì bá àwọn tí o jọjẹ ọ̀rẹ́ mí ti a jọ máà n ṣiṣẹ́ papọ̀ yóò sì bá wọn sọ̀rọ̀ lórí ìṣòro náà, màá fi lò wọ́n tí màá sì bèèrè ìmọ̀ran lọ́wọ́ wọn lọ́nà tí ó lè mú mi jáde kúrò nínú ìṣòro yìí. Ẹ́ tí elé yìí náà ò bá tún ṣiṣẹ́, èmi yóò sì fi ọ̀rọ̀ lọ àwọn tí wọ́n jẹ́, ẹ́ ọ̀gá mi lẹ́nu iṣẹ́ torí mo mọ̀ pé ìrírí làgbà. Ìrírí tán ti ní lẹ́nu iṣẹ́, òun ló jẹ́ kí àwọn náà kan wà ní, ẹ́ kan dé, kan dé pọ̀, kan wà nípa ọ̀gá ni tán wà báyìí tí ó sì jẹ́ wípé àwọn ìṣòro táwọn náà ti rí pẹ̀lú ìrírí tí àwọn ìṣòro òun tó ti mu, tí wọ́n ti rí gbà, tí wọ́n ti rí, ìrírí tí wọ́n ti rí láti ara àwọn ìṣòro tí wọ́n ti rí lórí, látára ibi iṣẹ́, òun ló sọ wọ́n di ọ̀gá lẹ́nu iṣẹ́. Elé ì lò fì jẹ́ wípé, màá mo gbà pé àwọn ni mo tún lè fọ̀rọ̀ lọ tí mo sì wò, tí mo sì mọ̀ wípé, ẹ́ wọ́n á bá mi wá ojútùú sí ìṣòro yìí torí pé kí ni, ẹ́ tí èèyàn bá dákẹ́, tààrà èèyàn máa bá a dákẹ́ ni. Wọ́n ní ìṣòro tí èèyàn bá fi lọ àwọn ènìyàn pé ó ti, ẹ́ ìlàjì rẹ̀ ló ti di, ló ti, ló ti yanjú.

Oríṣìíríṣìí òun ni ìpàdé tí mo máa ń ṣe lẹ́nu iṣẹ́. Ehn, àwọn èyí tí mo máa ń bá àwọn oníbàárà ṣe ló jẹ́ wípé mi ò lè ka òǹkà rẹ̀ ní àwọn ọ̀sẹ̀ mi torí a ò mọ iye àwọn oníbàárà tí wọ́n á bá wa lálejò lẹ́nu iṣẹ́ láti bá wa ṣe ìpàdé pọ̀. Ẹẹ, eléyìí ló fi jẹ́ wípé bá wọn oníbàra bá ṣe wá sí, òun náà ni yóò sọ iye àwọn tí máa bá ṣe ìpàdé tó jẹ́ oníbàra ní ọ̀sẹ̀ òun. Lẹ́yìn wá eléyìí oun ló fi jẹ́ wípé màá ń bá àwọn ọmọ, ọmọ, ehn ọmọṣẹ́ mi, ọmọ lẹ́yìn mi, màá bá wọn ṣe ìpàdé ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Tó sì jẹ́ wípé, ehn ìpàdé lórí ibi tí a bá ṣẹ́ dé, ehn àwọn ọ̀nà tí a tún fẹ́ fi ṣiṣẹ́, kí iṣẹ́ wa kó tún fi, kó tún fi ehn lá ṣe yọrí sí i, òun ni a máa ń ṣe ìpàdé lórí. Tó sì jẹ́ wípé gbogbo àwọn ọmọṣẹ́ mi náà máa fún mi ní, ná máa jábọ̀ fún mi ibi tan bá ṣẹ́ wọn dé àti ọ̀nà tí a máa tún fi gbé iṣẹ́ wa lárugẹ. Ehn, lẹ́yìn iwá eléyìí ló fi jẹ́ wípé ehn, à máa ń bá àwọn ọ̀gá wa, màá n bá wọn ṣe ìpàdé, ehn ó kéré tán, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ọ̀sẹ̀. Témi náà o sì jábọ̀ gbogbo mi, ehn gbogbo ehn ìpàdé tí mo ti bá àwọn ọmọṣẹ́ mi ṣe àti gbogbo iṣẹ́ tá a ti ṣe láàárín ọ̀sẹ̀ náà, tí màá jábọ̀ ẹ̀ fún àwọn ọ̀gá mi. Tó sì jẹ́ wípé ehn láti fi ìpàdé tí wọ́n bá bá àwọn ọ̀gá ṣe ni yóò sọ àwọn ọ̀nà tí a tún fẹ́, àwọn ọ̀nà tí a tún gbà láti máa fi ṣiṣẹ́ wa lọ. Tó sì jẹ́ wípé ehn jíjábọ̀ fún àwọn ọ̀gá yìí oun ló máa ń jẹ́ kí wọ́n mọ àwọn ìdojúkọ ta ní lẹ́nu iṣẹ́ àti ọ̀nà ta tún gbọ́dọ̀ gbà láti fi gbé iṣẹ́ wa lárugẹ. Ehn ìpàdé lẹ́nu iṣẹ́ ni tó jẹ́ ǹkan tí ó jẹ́ ara gbòógì ní àwọn iṣẹ́ tí mò ń ṣe. Tó sì jẹ́ wípé ehn mo ní láti ehn sì máa bá àwọn èèyàn ṣe ìpàdé kí n bà lè mọ bí mo, kí n, kí mo ní láti máa bá àwọn èèyàn ṣe ìpàdé láti lè jẹ́ kí ìlọsíwájú ó dé bá ilé iṣẹ́ mi. Torí pé ilé iṣẹ́ òun ni ti gbogbo wa ni. Gbogbo wa náà ni a sì nílò láti máa ṣe, láti máa ṣe ehn takuntakun láti gbé ilé iṣẹ́ náà ga. Ehn gbogbo ọmọṣẹ́ wa wọ́n lè rí ara, wọ́n à lè rí àwọn oníbàárà. Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ, gbogbo ọmọ òṣìṣẹ́ náà kọ́ náà lè rí àwọn tí wọ́n jẹ́ agbaniṣiṣẹ́. Ṣùgbọ́n èmi, gẹ́gẹ́ bí ará àwọn òṣìṣẹ́ ni mo jẹ́ ehn bí atọ́nà láàárín àwọn méjèèjì. Ehn tí ó sì jẹ́ wípé ehn ara àwọn ìpàdé tí mo máa ń ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀ náà ni láti gbọ́ ìta àwọn ọmọṣẹ́ mi bá sọ kí n sì sọ fún àwọn tí wọ́n jẹ́ ọ̀gá fún wa lẹ́nu iṣẹ́.

Ní ọdún tó lọ, òun ni mo kẹ́yìn lọ rí dókítà. Ẹ̀, ohun tí mo sì lọ rí dókítà náà sì ni, ẹ̀, egbò kan tí ó mú mi níbi tí mo ti fi, ẹ́ẹ́, ẹsẹ̀ ṣe ṣe níbi tí mo ti ń gbá bọ́ọ̀lù. Ẹ̀, ní ọjọ́ náà, mo lọ sí orí pápá, mo lọ gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ẹ̀, ìgbà tí a sì ń gbá bọ́ọ̀lù lọ, òun ni èmi àti agbábọ́ọ̀lù mìíràn, òun ni a jọ fọ-- a jọ fẹ́ gbá-- a jọ fẹ́ gbá bọ́ọ̀lù kan náà tí ó sì jẹ́ pé mo farapa níbi tí a ti jo kolu ra wa. Òun ni mo ti farapa tí mò sì fi ẹsẹ̀ ṣe ṣe. Ẹ̀, eléyìí mo ló gbé, mo gbé lọ sí ilé ìwòsàn, tí mo sì lọ rí dókítà torí èmi bẹ̀rù kí n má bàá lọ ní ara ń pá ní ẹsẹ̀ òun tàbí kí ó jẹ́ pé kí ẹsẹ̀ náà kó wá di ohun tí yóò máa yọ mí lẹ́nu. Tí, ẹ̀, ẹ̀, dókítà náà tán sì ṣe ìtọ́jú ẹsẹ̀ náà fún mi. Tán sì ko ogun fún mi, tí mo lo ra ogun ẹ̀, eléyìí ni àsìkò tí mo lọ rí dókítà kẹ́yìn, ẹ̀, tí ó sì jẹ́ wípé èmi kì í sábà lọ sí ilé ìwòsàn. Ẹ̀, ṣùgbọ́n ní ibi iṣẹ́, wọ́n máa ń sọ fún wa-- wọ́n máa ń sọ pé kí a ṣe àyẹ̀wò láti ìgbàdégbà. Èyí tó jé pé o je dáadáa ní èèkan sí èèméji lódún tó bá ti di ìbèrè, tó bá ti di kò tó di àárín ọdún, kò tó di àárín ọdún àbí ìparí ọdún, òun la máa sàbà se àyẹ̀wò yìí tó jé pé òkèrè tán, èèkan lódún òun la máa ń ṣe lẹ́nu iṣẹ́ wa láti mọ ètò, ẹ̀, ipò tí ètò, ipò tí ìlera wa, ara awọ àwọn òṣìṣẹ́ tó wà. Ẹ̀, eléyìí ló sì jẹ́ wípé, mo tún ń fi mọ̀ rírì ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́ torí pé, ẹ̀, ìlera àwa òṣìṣẹ́ ó jẹ wọ́n lógun. Ẹ̀, tán sì fẹ́ kí gbogbo wa wà lála fìá torí pé ẹni tó wà lála fìá, òun ni yóò lè ṣe iṣẹ́ dójú àmì tí ó sì ṣiṣẹ́, bó ti tó àti bó.

Ibi iṣẹ́ wa àwọn èlò tá ń lò ló jẹ́ wípé a máa ń rí láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ oníbàárà wa, tí ó sì jẹ́ wípé àwọn ohun èlò kan náà làwa náà máa ń lò táa fi máa ń gbé ọjà wa, táa fi máa ń ṣe ọjà wa jáde. Eh, àwọn ohun èlò yìí òun ni a máa ń lọ rà lọ́dọ̀ àwọn àgbẹ̀ tí ó wà ní ìgbèríko, tí ó sì tún jẹ́ wípé a tún máa ń rà lọ́dọ̀ àwọn eh, ọlọ́jà kéékèèké ní àwọn ọjà tó wà ní àwọn eh, ìlú oko, tí ó sì jẹ́ wípé a máa ń ra àwọn èròjà yìí ní owó ké-ké owó kékeré. Eh, ni a máa ń ra àwọn èròjà yìí, àti láwọn tí wọ́n máa ń bá, tá ń wà ní nígbònú ètò yìí, eh, àwọn tó ń wà nípa kí ìpèsè àwọn ohun èlò tá a máa ń lò, kí á ka ríra àti pé ká ti gbe dé ibi iṣẹ́ wa. Eh, tí ó sì jẹ́ wípé èmi náà ni mo wà ní ìgbà ẹnu pé kí ń mójútó bí àwọn ohun èlò yìí bí wọ́n ṣe dé ẹnu iṣẹ́. Gbogbo àwọn tí wọ́n bá wa ra àwọn ohun èlò yìí òun ni eh, wọ́n ti ń bá wa ṣiṣẹ́ típẹ́, tí ó sì jẹ́ wípé wọ́n mọ eh, ojúlówó, wọ́n mọ̀ pé nǹkan ojúlówó la máa ń lò lẹ́nu iṣẹ́ wa. Eh, tí ó sì jẹ́ pé àwa náà ní ọ̀nà ba ṣe máa ń jẹ àwọn èròjà yìí wo bóyá wọn jẹ́ ojúlówó àbí wọn kì í ṣe ojúlówó. Àwọn tí a ti bá ṣíṣọ́pọ̀ tí a ti rí i pé wọ́n lòótọ́ tí wọ́n sì ṣe ẹ̀ mọ̀dàrú ní àwọn ìgbà sẹ́yìn, òun ni a ti, òun ni a bá ṣe lá bádòwo pọ̀ mọ́, tí ó sì jẹ́ wípé a mọ̀ wípé eh, tí a bá ra ohun èlò tí ò da yóò, yóò ní eh, kò ní jẹ́ ká lè gbé ohun ọjà wa, kò ní jẹ́ kí ọjà wa kó lè jáde dára. Àwọn ọjà tí ò bá sì jáde dára yóò, yóò eh, tí kò ní, kò ní jẹ́ kí a lè sin àwọn oníbàárà wa dáadáa torí wọ́n ò ní lè gba ọjà tó dá. Ìdí ní tí ò fè jẹ́ pé a máa ń mójútó àwọn ohun èlò táa máa ń lò tí a sì ká ń rà à kí ń rà lọ́wọ́ ẹnìkan lásán, tó jẹ́ wípé àwọn tí wọ́n máa ń fún, tí wọ́n máa ń pèsè ohun èlò yìí òun ni àwọn tí a ti mọ̀ látọ̀jọ́ tó ti pẹ́ tí wọ́n sì jẹ́ wípé iṣẹ́ gidi, ohun èlò gidi òun ni wọ́n má, tí wọ́n má, tí wọ́n máa ń bá wa wá táa máa ń lò fún àwọn ìpèsè ọjà tí wọ́n.